Sọ fún wá bí o ṣe ṣẹ́gun ìbẹ̀rù. Ọ̀kan ni, ọ̀kan ni mo fi ń máa ń ṣẹ́gun ìbẹ̀rù, although mo sì ní àwọn ìbẹ̀rù kọ̀ọ̀kan.

Sọ fún wa bí Yorùbá ṣe hàn lórí ojú ẹrù. Yorùbá han kedere loju ero ti gbogbo ènìyàn le ri ó sì dára.

Sọ fún wa bí o ṣe ń lọ ra oun jíjẹ. Nígbà mí mo wọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ láti lọ ra oun jíjẹ, tàbí kí n gbé ọ̀kadà lọ sí ibi tí mo ti fẹ́ lọ.

Sọ fún wa nípa ẹ̀rọ ayélujára ní ilé. Ẹ̀rọ ayélujára ní abúlé tí wọ́n fẹ́ràn jù, nẹ́tíwọ́ọ̀kì Glo ló máa ń ṣe ṣíṣe jù.

Sọ fún wa bí àṣe ìtọ́jú àti ilé. Ìtọ́jú àwọn àgbà jẹ́ ohun tí ó ṣe pàtàkì, tí ó sì ṣe kókó. Mo sì nífẹ̀ẹ́ sí kí n máa tọ́jú àwọn àgbà dáradára.

Ṣé o fẹ́ràn oúnjẹ oní ata? Mo nífẹ̀ẹ́ sí oúnjẹ ti o ba ni, torí tí oúnjẹ ọba ni ata a máa rin yan láyá. So èmi tí ó ja farì, èmi ń fẹ́lẹ́ fẹ́lẹ́ ni.

Sọ fún wa nípa oúnjẹ tí a ń sè ní ọjọ́ àjọ̀dún. Ikan nínú oúnjẹ tí wọ́n máa ń sè ní ọjọ́ àjọ̀dún ni jollof rice àti fried rice. Wọ́n máa ń din tàbí ẹja léèlori, ó máa ń dùn lọ́pọ̀lọpọ̀.

Ènìyàn mélòó ni ó wà ní agbègbè rẹ? Mélòó ni ò sì mọ̀. Àwọn ènìyàn pọ̀ lọ́ repẹ́tẹ́ ní agbègbè mi, mi ò sì mọ̀ torí oríṣiríṣi èdè ni wọ́n ń sọ.

Lẹ́ẹ̀rọ̀re, kí ló dé tí o fẹ́ yín ye fún ènìyàn láti rí aṣápadà? Aṣá jẹ́ ohun tí ajogun bá lọ́wọ́ àwọn baba. Ó sì ṣòro láti yiì padà lẹ́ẹ̀kan náà nítorí ohun tí wọ́n ti ṣe kán tóbi won ni.

Kíni òun sọ nígbà tí o bá rí ènìyàn ni orí. Ẹ kú oríire o. Ayọ̀ náà máa bá wa kalẹ̀. Àni rí aburú o. Ànì rí, Ọlọ́run a jẹ́ koríire náà kodàlẹ. Ire náà a kári."

Gẹ́gẹ́ ẹni kan ṣe kọ́ iṣẹ́ ọwọ́ lọ́dọ̀ ọ̀gá. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní kọ́ iṣẹ́ ọwọ́ lọ́dọ̀ ọ̀gá, bí ẹni tó ń kọ́ iṣẹ́ mẹkáníìkì, iṣẹ́ télò, iṣẹ́

Sọ fún wa ohun tí o máa sọ fún ọ̀dọ́ tí o n kó lọ sí ìlú náà. Sọ fún wọn wípé wọ́n kó gbogbo ìrírí wọn ní ìlú sílẹ̀ torí òjò ola.

Ṣàlàyé bí ọjọ́ rẹ, ọjọ́ ṣe ń dùn ní agbègbè mi, ó jẹ́ agbègbè tí àwọn ọmọdé ti máa ń ṣeré dáadáa ní pọ́ọ̀nù, pàápàá jùlọ níbí tí wọ́n máa ń gbá bọ́ọ̀lù.

Sọ fún wá bí àkókò òjò ṣe nípa lórí ọjọ́ yín. Àkókò òjò ó dára, ó sì jẹ́ àkókò tí ó dára, àkókò òjò jẹ́ àkókò tí mo nífẹ́ sí láti máa ṣe iṣẹ́ mi, torí ó jẹ́ àkókò ti.

Ṣé o ní káàdì ìṣe? Mo ní káàdì ìṣe ni ìbí mi tó dára tó sí lánàá.

So fún wa bíi àsè n tọ́jú oúnjẹ à maa ń gbé sí inú fridge tàbí inú freezer ni a máa ń gbé oúnjẹ pamọ́ sí.